Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Irú iṣẹ́ tí emi ń ṣe ò fàyè gbá. Plumber ni mí. Mi ò kíń ṣiṣẹ́, mi ò ń ṣiṣẹ́ alákọ̀wé. Mi ò ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ kankan. Tí mo bá kúrò ni ílé, tí wọ́n bá pè mí sí ibi iṣẹ́, inú iṣẹ́, ibi iṣẹ́ dọ̀tí ò ní iṣẹ́ tí mo ń ṣe. Nítorínà àyè o, kò sáàyè àyè o yọ fún mi láti lè po coffee pé mo fẹ́ mu lẹ́nu iṣẹ́. Torí pé iṣẹ́ hammer àti ṣísù ni mo ń ṣe. Mi ò ń ṣiṣẹ́ alákọ̀wé.

Ibo ni mo fẹ́ lọ sí ìsinmi àbí ibo ni mo fẹ́ lọ fún ìsinmi? Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi, ìlú South Africa ló wù mí, àmọ́ kò sowó lẹ̀ tí mo lè fi rìnrìn àjò náà. Ibi tó wù mí kí n lọ fún ìsinmi. Mo ti lọ sí ìlú Ghana àmọ́ ìlú South Africa ló tún wù mí kí n lọ.

Ṣé mo máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ plumber, àwọn irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ àwọn nǹkan tó wúwo ni, àwọn nǹkan tó wúwo tó sì pọ̀ ni. Kò kiì ṣe àwọn nǹkan tí mo lè máa fọwọ́ kó lásán kó àbí ti mo lè máa fi ọ̀rá kó. Àpò ẹ̀yìn ò ní mo lè fi kó, ò ní ó tú mi lára, ò ní ó ní mí lára láti fi kó àwọn irinṣẹ́ mi. Nítorí idí èyí, mo máa ń gbé àpò ẹ̀yìn.

Ṣé mo máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́. Lẹ́nu iṣẹ́ ni mo ti máa ń wọ ìbọwọ́ gẹ́gẹ́ bí plumber. Ó láwọn iṣẹ́ kan tí màá ṣe tó jẹ́ iṣẹ́ eri, iṣẹ́ ìdọ̀tí tó jẹ́ pé èmi ni lè ti ọwọ́ lásán bọ̀. Mo nílò àti lo ìbọwọ́ bí ta bá fẹ́ kó ibi tí omi ìdọ̀tí ń gbà kọjá tó ti dì, tí ìdọ̀tí ti di, a bá fẹ́ ṣí tí mo fẹ́ kó àwọn nǹkan kan jáde, màá lo ìbọwọ́.

Ṣe mo fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn coffee mo sì fẹ́ràn tea, àmọ́ mo fẹ́ràn tea ju coffee lọ. Ìgbà tí máa ń wù mí kí n mu coffee ni tí n bá fẹ́ ṣàìsùn, bóyá ọrùn kùn mí, mo sì ní àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe, bóyá lórí Íńtánẹ́ẹ̀tì ni, yálà lórí, mo fẹ́ kàwé ni, coffee ni màá mu. Àmọ́ tea ni mo máa ń mu jù, tí n bá fẹ́ jẹ bread tàbí tí n bá ṣẹ̀ jí láàárọ̀ kùtùkùtù, màá mu tea. Nítorí idi eyi máa, mo ń mu tea ju coffee lọ. Mo nífẹ̀ẹ́ tea ju coffee lọ. Tí ó bá ṣé nítorí pàtàkì iṣẹ́ coffee pé kì í jẹ́ kí èèyàn sùn, mo lè má mà mú coffee rárá.

Ṣé o ní ọkọ̀? Ní báyìí báyìí n kò ní ọkọ̀, àmọ́ ó wù mí kí n ní ọkọ̀. Àìsí owó láti ra kan, ò ní ó jẹ́ kí n ní ọkọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé bó pẹ́ bó yá, èmi náà ó lọkọ̀ lọ́jọ́ kan.

Àkókò mélòó ni o máà ń jẹ oúnjẹ alẹ́? Tàbí agogo mélòó ni o máà ń jẹ oúnjẹ alẹ́? Tọ́, àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Èmi kì ń pẹ́ lórí oúnjẹ. Yálà, láàárín ìsẹ́jú mẹ́wàá sí ìsẹ́jú ogún, mo ti jẹun tán, lóúnjẹ alẹ́. Ó pè jù lógún ìṣẹ́jú Tọ́ bá jẹ pé mo ń jẹ nǹkan kan, mo ń ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀, ó pẹ́ ju ogún ìsẹ́jú. Ó máa jẹ́ pé agogo mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́, ago mẹ́, ní àárín ago méje sí ago mẹ́jọ àbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Erẹ́ ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré ìdárayá porin, eré orí ìtàgé tàbí kí n lọ wo kí n lọ sinimá, kí n lọ wo eré. Àwọn oríṣìíríṣìí eré ìdárayá tí mo fẹ́ràn ni, mo fẹ́ràn eré ìdárayá orin kíkọ àti eré orí ìtàgé.

Ṣé mo máa ń pa owó pamọ́? Mo ma ń pa owó pamọ́, àmọ́ torí bí owó wa ṣe rí ní Nàìjíríà, owó wa ò ní tùmọ̀ rárá, kò jámọ̀ ǹkankan. Kò jámọ̀ ǹkankan, ibi tó bá ti fẹ́, tó bá wò pé owó bá lófẹ́ fi ṣẹ̀ innkàn báyìí, owó báyìí lo fẹ́ fi ṣẹ̀ innkàn báyìí, owó tó bá kó dání pé oya o ọ̀fẹ́ rà nǹkan báyìí, o fẹ́ rà nǹkan báyìí, tí o bá yé ná owó náà, wà á rí pé owó, owó Nàìjíríà o, ó kàn gbòórúkọ lórí ni, ó kàn gbéye lórí ni. Owó wa ò jámọ̀ ǹkankan, kò tó ṣé ǹkankan. Ìwọ tí o bá lo owó, tó bá pa owó mọ́, o gbúdọ̀ máa gba owó tó pọ̀ dáadáa, kí o lè mọ̀ pé iye báyìí ni ọ̀ fẹ́ pa mọ́, iye báyìí ni ọ́ fẹ́ pa mọ́. Yálà ẹni tó ti ní ẹbí, tó ti ní ìyàwó, tó ti lọ́mọ lé, tó ń gba owó kan tí ó, tí ó pọ̀, bùkátà ni ó bá lọ.

Báwo ni mo se máa ń rántí àwọn àdéhùn? Bí mo se máa ń rántí àwọn àdéhùn ojú pé lákọ̀kọ́, irú èèyàn tí mo jẹ́, mo kórira àrínfín, mo kórira kèèyàn máa sọ̀rọ̀ sí mi, mo kórira kèèyàn máa rò pé bóyá onírọ́ ni mí. Látàrí ìdí èyí, màá ń fi àdéhùn ṣọ́kàn gidigidi gan, màá fi ṣọ́kàn. Ó jẹ́ ǹkan tí màá ń fi ṣọ́kàn, ó jẹ́ ǹkan tí mi ò fi ṣeré. Tí n bàá ṣàdéhùn fún yàn, màá wo bóyá mo leè ṣe àbí mi i lè ṣe. Kí n tí ẹ tó sọ fún èèyàn pé mo fẹ́ ṣe ǹkan báyìí, kí n tó ṣàdéhùn fún èèyàn, màá kọ́ko wo ṣé ǹkan tí mo le ṣe ni. Nítorí ìdí èyí, tó bá jẹ́ ǹ tí mo lè ṣe, màá ṣàdéhùn pé màá ṣe.

Ṣé mo ní irungbọn? Mo ní irungbọn o, mo sì fẹ́ràn rẹ̀ dáadáa. Mo ní irungbọn, ó gùn, mo ń tọ́jú rẹ̀. Tí màá fẹ́ lọ ṣerun, màá jẹ́ kó yé ẹni tí ń bá mi ṣerun. Kó ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí. Kó má lọ di pé a máa ṣerun lọ́wọ́lọ́wọ́ fún irungbọn mi dànù. Mo ní irungbọn o, mo sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀.

Ṣé mo fẹ́ràn ìjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mo fẹ́ràn kí n máa jókòó sí ibi ìjókòó létí fèrèsé òfurufú. Mo fẹ́ràn rẹ̀ dáadáa torí màá ma wòó ìta. Màá ma wòó òfurufú, màá ma wò ojú ọ̀run, màá ma wòó ilẹ̀, màá ma wò bí ilẹ̀ ṣe jin sí òkè ibi tá wà, àwọn odò gbogbo ibi tá ti ń kọjá ó máa ń wu mí.

Orúkọ ìnagijẹ. Orúkọ táa wón ń pè ní oríkì là wón ń pè. Orúkọ ìnagijẹ mi ni Àdìsá. Àdìsá ná ṣọ mí. Iyún ni orúkọ ìnagijẹ tèmi, Àdìsá.

Ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò. Ǹnkan tó ṣi fà o jú pé tí mo bá lo ìrọ̀rí tó ga jù àbí tí mo bá lo méjì, ó máa ń fún mi ní, ẹ, ìrọ́rùn. Màá sùn lọ́rùn. Tọ́ je pe ọjọ́ kejì, ọrùn a máa dùn mí. Nítorí ìdí èyí, ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò. Ìgbà míì gan máa tún yọ dánù torí pé bóya orun ọ ti ń jẹ́ kọ́rùn o ro mí àbí ìdí mi.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Ọjọ́rú ni mo fẹ́ràn jù torí pé ṣíṣe máa ń pọ̀ lọ́jọ́rú, ṣíṣe máa ń pọ̀ dáadáa lọ́jọ́rú oríṣìíríṣìí ṣíṣe ní ṣọ́ọ̀ṣì, ní mọ́sálásí, ibi iṣẹ́ oríṣìíríṣìí tí ẹ máa ń pọ̀ ní ọjọ́rú láàárín ọ̀sẹ̀ nítorí è wọ́ jẹ́ kí n fẹ́ràn ọjọ́rú ní àárín ọ̀sẹ̀.

Ṣé mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò kan? Mo fẹ́ràn ètò, mo fẹ́ràn ètò, mo fẹ́ràn ètò. Nínú bóyá a fẹ́ dáná kódà kó jẹ́ ẹnu ẹbí, a fẹ́ dáná, a fẹ́ bá ṣe máa tó, bá ṣe máa tó tébù, boni kàlúkù a ṣe jókòó. Mo fẹ́ràn ètò.

Ṣé ẹ̀yin máa ń fọ́ mi? Ẹ̀yin máa ń fọ́ mi. Tí mo bá ti jẹ nǹkan aládùn ju, tí mi ò ṣiṣẹ́ kankan, tí mo jẹ léraléra tí mi ò ṣiṣẹ́ kankan, tó bá dàsìkò gbà tí mo fẹ́ ṣiṣẹ́, bóyá iṣẹ́ tí ó bẹ̀rẹ̀ fún agbára, tí ó bẹ̀rẹ̀ fún okun, tí n bá ti ń ṣe báyìí ni màá ti maa mọ̀ pé àá ẹ̀yin mi ti fẹ́ re o. Torí won àwọn nǹkan adun, aládùn tí mo ti jẹ.

Ibo ni mo fẹ́ lọ sí ìsinmi? Àbí ibo ni mo fẹ́ lọ fún ìsinmi? Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi oun ni South Africa. Mo ti lọ sí Ghana, South Africa ló tún wun mi kí n lọ fún ìsinmi.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Èmi kì í pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ o. Torí pé Yorùbá máa ń pòwe kan, “Písẹ́ ló ṣe é dá ṣe, owó ò ṣe é dánú.” Eléyìí tí mo bá rí nínú wọn pé ó nílò nǹkan kan, mo lè ra fún un. Tàbí tó bá béèrè, ẹhnen, mo lè ṣe, mo lè fún un. Àmọ́ pọ́n kí nǹkan dédé kó sọ wí pé kí máa pín fún àwọn ọ̀rẹ́, èmi kì í ṣe bẹ́ẹ̀ o.

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà torí pé tí mo ò bá rí ǹkankan, mo lè jẹ ẹ̀wà lásán. Ẹ̀wà ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Nígbàkúgbà lórèkórè, ẹ̀wà ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo lè jẹ́ lẹ́ẹ̀méjì lójúmọ́ kó tún dojọ́ kejì kí n tún tún jẹ. Nibi tí mo fẹ́ràn ẹ̀wà dé.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, dáadáa pẹ̀lú mo mọ bá ti ń wẹ̀. Mo mọ bá ti ń wẹ̀ o. Kódà mo lè wẹ̀ fún ọmọ ọmọ kókó, ọmọ tá ṣẹ̀ bí. Mo mọ bá ti ń wẹ̀, mo mọ ibi tó yẹ kí n wẹ̀, ibi tó yẹ kí n fọ dáadáa, gbogbo ibi tó yẹ kí n mú kọ̀nkọ̀ǹ dé tí mo bá ń wẹ̀ torí ìdọ̀tí, torí ẹrí.

Ṣé mo ní ìrora nígbàtí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Èmi kò ní ìrora nígbàtí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìdí sì ni wípé àti kékeré ni mo tí máa ń lùlù nílé ìjọsìn, mo sì máa ń kọrin. Nítorí ìdí èyí, mo tí ní ìgbòyà àti dúró níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti lè sọ̀rọ̀. Nítorí ẹ́ ni mo ṣe ní ìrora kankan pé nítorí pé mo dúró níwájú àwọn ènìyàn.

Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni, ni parlour. Ilé, yàrá ìgbàlejò sí, èyí táwọn òyìnbó ń pè ní sitting room. Torí pé kí ni, ibẹ̀ ni mo ti le wo TV, mo ti le jẹun, mo ti le ṣe nǹkan tó wù mí yàtọ̀ sínú yàrá tí mò ń sùn. Tí jẹ́ pé ọ̀run nìkan ni mo lè sùn níbẹ̀, kò sí ǹkan mì tí mo lè ṣe nínú yàrá tí mò ń sùn. Àmọ́ ní yàrá ìgbàlejò sí tí wọ́n ń pè ní parlour, kò sí ǹkankan tí mi ò lè ṣe níbẹ̀. Kódà chair wá ń bẹ tí mo lè sùn.

Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó o. Iye data tí máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ni five gig. Yẹn ní Yorùbá ni gigabyte márùn-ún, gigabyte márùn-ún oun ni mo máa ń lò lọ́sọ́ọ̀

Ṣé mo jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? Èmi ń jẹ ẹran o. Oríṣiríṣi ẹran sì ni mò ń jẹ. Bẹ́ẹ̀ ni, mò ń jẹ ẹran inúgbó, mò ń jẹ ẹran etílé, mò ń jẹ ẹran, mò ń jẹ ẹja, mò ń jẹ eyín. Mo fẹ́ lè ní, mo fẹ́ lè sọ pé gbogbo ǹkan ni mò ń jẹ, àmọ́ ò, èmi ń jẹ ẹran gẹ́gẹ́ bí i ibere.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo máa ń jẹ jù l'òwúrò, òun ni búrẹ́dì. Búrẹ́dì ni mo máa ń jẹ jù l'òwúrò. Ìgbà mí mo lè fi tíì jẹ, ìgbà mí mo lè f'ẹwà jẹ, ìgbà mí mo lè fi bámà àbí bọ́tà mo lè fi jẹ, àmọ́ búrẹ́dì ni mo máa ń sábà jẹ l'òwúrò.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun ni ẹ̀fọ́ úgú, òun ni ẹ̀fọ́ àwọn Ìgbò, tórí pé ó máa ń fún ara ní okun, ó máa ń fún ara lẹ́jẹ̀, ẹ̀fọ́ tó dá, tó ń ṣiṣẹ́ gidi lára ni, ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Báwoni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mi ò mọ̀ bí mo bá ṣe dáhùn dáhùn ìbéèrè yìí nítorí pé èmi ò tíì lọ́kọ̀. Ó ṣi wunmí ná kí emi na lọ́kọ̀ lọ́jọ́ kan àmọ́ mi ò mọ̀ bí mo ṣe le dáhùn e nítorí mi ò lọ́kọ̀.

Báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Kò jẹ́ bó bá ṣe jẹ́, bó bá jẹ́ ẹgbẹ́ mi ni, a bọ́ra wa lọ́wọ́, a kíra wa. Bó bá jẹ́ látòkèèrè ni, a pariwo orúkọ ara wa, a kíra wa. Àmọ́ tó bá jẹ́ àwọn tó jù mi lọ ni, mi ò lè bọ wọ́n lọ́wọ́ àfi tí wọ́n bá na ọ́wọ́ láti bọ̀ mí lọ́wọ́. Máa ṣe bí ẹni dọ̀bálẹ̀, àbí kí n tẹ̀, kí n bẹ̀rẹ̀, kí n kí wọn?

Ṣé mo ti lọ sí àgọ́ rí? Mo ti lọ sí àgọ́ dáadáa. Mo ti lọ sóríṣiríṣi àgọ́. Àgọ́ tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì ló, ló pètò rẹ̀, àgọ́ tó jẹ́ pé,, àwa ọ̀rẹ́ la pètò rẹ̀, àgọ́ ti ilé ìwé náà, mo ti lọ iyun náà rí. Mo ti lọ sóríṣiríṣi àgọ́.

Ṣé mo fẹ́ràn yíyà àwòrán? Mo fẹ́ràn yíyà àwòrán dáadáa. Ìgbà tí mo wà n kékeré, ẹ̀bùn náà wà lára mi dáadáa, ó ń gbá lára mi nígbà tí mo wà kékeré lórí i. Yí àwòrán yíyà, mo máa yá àwòrán, mo lè mú, mo lè gbé nǹkan síwájú mi kín bẹ̀rẹ̀ sí ní yà, tí ó sì jọ gẹ́lẹ́ bí nǹkan náà ṣe rí. Àmọ́ eleyii tí. Mo ti ń dàgbà, tí mo ti dàgbà ni òun, mi kì í fi bẹ́ẹ̀ ṣe mọ́. Àmọ́ mo ṣi, ẹ̀bùn náà si wà lára mi mo sì fẹ́ràn kín máa yà àwòrán.

Mo máa ń fi ìpara sara, mo máa ń f'ìpara sara gẹ́gẹ́ bí aláwọ̀ pupa èèyàn. Mio fẹ́ kí àwọ̀ mi bàjẹ́, mio fẹ́ k'ábawọ́n wà lára mi. Nítorí ìdí èyí, mo máa ń lo ìpara.

Ṣé mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Ghana rí. Ó sì jẹ́ ibi tó dára láti lọ láti wá. Iyá mi lọ sí ìlú Ghana nígbà náà. Wọ́n wá tètè padà wálé. Mo wá ní mo wá nílò láti lọ bojú wo wọn bẹ́ẹ̀.

Ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí tí n bá jẹ oúnjẹ tó ní ata, màá lá à gùn, màá máa yá ata, màá mú omi dáadáa torí pé ata yẹn ń ta mí lẹ́nu. A jẹ́ kí n mú omi dáadáa. Nítorí ìdí èyí, mo fẹ́ràn oúnjẹ tó ní ata.

Ṣé mo ti gun alùpùpù rí? Mi ò mọ̀ tó ń jẹ́ alùpùpù, mi ò mọ̀ tó ń jẹ́ alùpùpù. Kódà mi ò gbọ́ rí alùpùpù, alùpùpù mi gbọ́ rí o. Mi ò mọ̀ tó ń jẹ bẹ́ẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Láti kékeré ni mo ti mọ̀ kẹ̀kẹ́ gùn. Kí n sì tó mọ̀ ọ́ gùn, ó gbé mi dálẹ̀ láìmọye ìgbà tí mo bo lórunkún tí mo bo lápá. Àmọ́ lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn, mo ní ìgboyà láti gùn. Mo ń gùn dáadáa.

Ṣe mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Olúwa ṣe yìí. Èyí ìtumọ̀ sí pé Olúwa ló ṣe mí. Olúwa ó nífẹsí ló fi dá mi. Pé nǹkan tó Olúwa ṣe òun ní mí.